Fífi ohùn ránṣẹ́ wà lára àwọn ǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́. Ó máa ń rọrùn fún mi láti fi ohùn ránṣẹ́ sí àwọn ènìyàn. Paapa júlọ̀ nígbà tí ó bá ti rẹ̀ mí láti tẹ à tẹ́ to bá ti rẹ̀ mí jù láti tẹ àtẹ̀jíṣẹ́ sí àwọn ènìyàn, màá kuku fi ohùn ránṣẹ́ sí wọn. Àwọn ọ̀rẹ́ mi ni mo sábà máa ń fi ohùn ránṣẹ́ sí tàbí ìdílé mi. Paapa júlọ̀ tí bá fẹ́ bẹ̀rẹ̀ àlááfíà wọn, tí mo sì fẹ́ kí wọ́n mọ bí ǹkan ṣe rí lára mi, mo máa lo ohùn mi. Won a le mo boya emi gangan mo n ba won sọ̀rọ̀. Ìgbà mìíràn wà náà tó máa jẹ́ pé mo máa fẹ́ yá owó lọ́wọ́ ìkannà àwọn ọ̀rẹ́ mi tàbí ojúlùmọ̀ tàbí ìdílé mi tí màá fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe pé ẹnikẹ́ni ló ń lo àkáùntì àtẹ̀jíṣẹ́ mi, èmi fúnra mi ni mò ń sọ̀rọ̀. Nítorí náà màá fi ohùn ránṣẹ́ sí wọn. Osi rọrùn nitoripe ko nílò kinse ma te àtẹ̀jíṣẹ́ pẹ̀lú owo mi, paapà júlọ̀ tó bá yẹ pé mò ń fi ọwọ́ mi ṣiṣẹ́ kan lọ́wọ́ tí mi ò sì fẹ́ kí, eléyìí dá kò gba àkókò mi, mo máa kuku lo ohùn láti tẹ àtẹ̀ jí láti ránṣẹ́ sí wọn. Ìgbà míìn, mi ò kì í sábà jẹ́ kí ohun tí mò fẹ́ fi ránṣẹ́ kí ó gún jù, boya aláárín ìṣẹ́jú kan ó pọ̀ jù. Àmọ́ ìgbà tí bá ń ṣàlàyé ọ̀rọ̀ nígbà mi, mi ò kí ń mọ̀ bí ohun, ohun tí mò fi ránṣẹ́ ti ń gún jù. Ole wo iseju mẹ́rin tàbí maarun. Ṣùgbọ́n mo máa ń tètè sọfẹ eniyen pe kio má bínu. Nítorí mo mọ ìrora tí ó máa ń wà nù kí ránṣẹ́ máa gbo ohun kan fún ọ̀pọ̀ àkókò, ó máa ń gba àkókò gùn. Ọ̀hun mo sì máa ń jẹ́ kí ó ṣe kéékèèké. Bó ti jẹ́ pé, ẹ́ẹ́, ẹjọ́ tí mò fẹ́ bá ènìyàn rò tàbí ohun tí mò fẹ́ sọ fẹ́ ènìyàn tàbí ǹkan tó ṣẹlẹ̀ tí mò fẹ́ jẹ́ kí ènìyàn mọ̀, bó ti jẹ́ pé ó máa ju ìṣẹ́jú mẹ́wàá lọ nígbà mi, mò lè gé kéékèèké sí ìṣẹ́jú kọ̀ọ̀kan. Ohun, nípa ohun kọ̀ọ̀kan. Nípa àwọn ohun tí mò fẹ́ fi ránṣẹ́, màá ṣe ní ìṣẹ́jú kọ̀ọ̀kan kí ó lè rọrùn fẹ́ni náà.

Eh, àwọn èèyàn máa ń fún mi ní ìmọ̀ràn pé kí n máa fi owó pamọ́ sí ibìkan nítorí ìgbà ẹrun paapaa júlọ fún bí, eh, tí bá ṣàìsàn pé kí máa tọ́jú owó, owó tí mo máa ń sábà ń ná torí oúnjẹ lọ́pọ̀ ìgbà tí ó jẹ́ pé mo máa ra oúnjẹ púpọ̀ sílé, tí n bá mú díẹ̀ ń bẹ tí mo fi pamọ́, à tun máa rànmí lọ́wọ́ láti ní owó sí ìpamọ́ di ìgbà tí màá nílò rẹ̀. Àmọ́ mi ò gba ìmọ̀ràn yìí, ìdí sì ni pé mi ò rí owó, eh, mú wọlé dédé, owó tó ń wọlé fún mi kò ṣe dédé. Kò, kò ní ìyè pàtó kan tí mò ń gba ní ìparí oṣù tàbí ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Owó ò wọlé fún mi bí ó ṣe tọ́ lóore kóòré bí ó ṣe yẹ kó máa wọlé tí mò fi lè sọ pé iye kan ni mo fẹ́ mú sọ́tọ̀ láti fi pamọ́. Ìdí nìyẹn tí mi ò lè gba á. Àwọn ìgbà tí owó sì ń wọlé lẹ́ẹ̀kọ̀kan, mo maá mú díẹ̀ kúrò mo máa n fi sọ́tọ̀. Àmọ́ nígbà tí owó bá tún ti dá lọ́wọ́ mi tí mi ò tún rí iṣẹ́ ṣe tí owó ó sì wọlé, owó tí mo ti fi sẹ́yìn náà tí mo ti fi sí pamọ́ yẹn ni mo máa ń lo láti fi gbọ́ bùkátà ara mi nítorí bùkátà ó dúró sójú kan. Owó iná, owó íńtánẹ́ẹ̀tì, owó oúnjẹ, omi mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn yẹn won ò dúró sójú kan, èèyàn lè gbé wọn fo. Nítorí náà tí èèyàn o bá ní ọ̀nà àbáyọ ní ti owó tó ń wọlé, owó tí eeyan fi sí pamọ́ yẹn náà ni ó máa lò tàbí kí ó máa yáwó kiri. Mo sì mọ̀ pé kò dára láti máa yáwó kiri nítorí náà owó tí bá fi sẹ́gbẹ̀ẹ́ tí mo sì rò pé nígbà tó yá ni màá tó tọwọ́ bọ̀ tàbí tí màá máa fowó kun fowó kun tó fún máa, tó fún máa pọ̀ gan. Owó yẹn ni màá tún lọ tọwọ́ bọ̀ tí màá sì fi gbọ́ bùkátà ara mi. Iléra lọ́rọ̀, tí mo bá fi owó pamọ́ ṣùgbọ́n tí mi ò rí oúnjẹ jẹ, mo sì máa a ṣàìsàn náà ni. Owó tí mo sì tọ́jú pamọ́ tí mo ní mi ò fẹ́ fọwọ́ kàn yẹn tí mo fẹ́ tọwọ bọ̀ tàbí ìyá owó tí mo ní mi ò fẹ́ máa ṣe náà ni mo sì máa padà lọ ṣe nígbà tí bá ń ṣàìsàn. Nítorí náà kí ń kúkú ṣe tó fi jẹ́ pé owó náà ni màá fi jẹun gidi sí ikùn ara mi tí màá sì fi gbá àwọn bùkátà mìíràn pẹpẹ́pẹ. Ìyẹn ló, ló dára jù, òun ni mi ò ṣe gba ìmọ̀ràn yẹn di ìsinyìí.

Ìbáṣepọ̀ èmi àwọn àti alábàáṣiṣẹ́ pọ̀ mi, ó gúnrégé gidi gan ni. Àjọ máa ń fọ̀rọ̀ jomitoro ọrọ̀, ó máa ń rọrùn fún wọn láti wá bá mi sọ̀rọ̀, èmi náà sì máa n lọ bá wọn sọ̀rọ̀. Nígbà tí ó bá tọ́ àsìkò láti jọ ṣiṣẹ́ pọ̀ tàbí tí ǹkan bá rú mi lójú, bákannáà tí ǹkan bá rú àwọn náà lójú, wọ́n máa wá sí ọ̀do mi. Ìyẹn ló mú kí ilé iṣẹ́ máa tẹ̀síwájú kí òsì jẹ́ pé kò sì gbọ́nmisí omi òto láárín ikankan nínú wa. Ó rọrùn fún ìkookan nínú wa láti le fojú fo aṣíṣẹ́, ara àwọn ti ájọ n ṣisé, iyen alábàáṣiṣẹ́ pọ̀ ìkookan nínú wa nítorí pé ìfẹ́ yẹn wà láárín ikookan wa. Bi a se n ba arawa lo, bi a se n ba arawa sọ̀rọ̀, pẹ̀lú ìfẹ́ àti emi irele pẹ̀lú owo jijinle, o maa n je ki o rọrùn fún wa láti le fojú fo asise onikaluku da, ti asi jo maa sise po pẹ̀lú ìfẹ́.

Dodo ni a máa ń rí lẹ́yìn tí a bá ti dín ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ni a sábà máa ń lò láti fi dín dòdò. Ọ̀gẹ̀dẹ̀ jíjẹ ò ṣe é dín dòdò nítorí pé dòdò tí ó máa ń jáde láti ara ọ̀gẹ̀dẹ̀ jíjẹ ò kí ń dára lẹ́nu. Àmọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà máa ń ní dòdò gidi nígbà tí a bá dín tán. A máa gbé òróró kaná lẹ́yìn tí a bá ti gé ọ̀gẹ̀dẹ̀ sí wẹ́wẹ́ bí a ṣe fẹ́ sí. Àwọn mìí máa ń gé ní pẹlẹbẹ, àwọn mìí sì máa ń gé gẹ́gẹ́ bí, ẹ, ayò lúdò. Ẹ̀, ó ní bí wọ́n ṣe máa ń gé ní bí, bí, bí ìgbà tí èèyàn ń gé ní, ẹ, box. Bẹ́ẹ̀ lọ ṣe máa ń rí tí àwọn mìí ṣe máa ń gé. Àwọn mìí sì máa ń gé ní, ẹ́, ní ọ, bí ó ṣe lọ ní yíikà. Ìyẹn round shape. Wọ́n ma gé sílẹ̀. Àwọn mìíràn máa ń fi iyọ̀ sí lẹ́yìn tí wọ́n bá gé tán. Èmi ò kí ń fi iyọ̀ sí tèmi rárára nítorí mo gbàgbọ́ pé ọ̀gẹ̀dẹ̀ fúnra rẹ ti dùn, kò nílò kí a máa fi iyọ̀ sí i. Nígbà tí a bá ti gbé òróró kaná, àwọn mìíràn sì máa ń lo epo. Ṣùgbọ́n òróró ló dára jù láti fi dín dòdò. Nígbà tí a bá ti gbé òróró kaná, fún bí ìṣẹ́ju di ẹ tán a sì rí pé ó ti ń gbá. A ní jẹ́ kí ó gbá jù rẹpẹtẹ debi tí ó jẹ́ pé dòdò o ní tètè máa jóna nígbà tí a bá ti dà á sí. Tó bá ti gbá díẹ̀, a dà dòdò wa sí. Iye èyí tó bá lè gbá inú òróró yẹn ni ka dà á sí. A fẹ́ ṣàkíyèsí pé tí dòdò, tí è, ẹn òróró ò bá gbá, dòdò máa kan máa fa òróró mu ni, kò ní tètè dín. Ìyẹn o sì ńi jẹ́ kí dòdò yẹn dùn lẹ́nu, kò ní jẹ́ kí ó ṣe rẹ́gí lẹ́nu. Tí èèyàn bá jẹ dòdò náà, ó kan máa wá fún òróró mu ni. Ṣùgbọ́n tí ó bá gbá ṣùgbọ́n tí kò gbá jù, ó máa dín dáadáa, ó sì máa rọ̀ níwọ̀nba, ó sì máa dín níwọ̀ntúwọ̀nsì, kò ní fa òróró mu. Ìgbà tí mo sì máa ń jẹ ní pàápàá jù lọ tí bá ti ṣe ìrẹsì, ìrẹsì ló máa ń sábà mú kí n jẹ dòdò nítorí pé mí ò kí ń gbádùn ìrẹsì ní jíjẹ lásán. Pàápàá jù lọ, ìrẹsì funfun tí a dín ata lé lórí. Bákan náà, ẹ̀kọ̀kan tí bá ṣe ẹ̀wà náà, mo máa ń jẹ dòdò. Ìgbà mí sì re, dòdò àtẹyin ni mo máa ń jẹ. Bákan náà, nígbà mi mo máa ń fi dòdò jẹ búrẹ́dì. Òun bẹ́ẹ̀ ni. Àwọn mìíràn máa ń sọ pé kò ṣe é jẹ bẹ́ẹ̀ àmọ́ èmi gbádùn rẹ̀ nitè mi. Mo máa ń fi dòdò jẹ búrẹ́dì, ó sì máa ń gbádùn mọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Paradise. Ní edé òyìnbó paradise. Ohun tó sì tún mọ̀ sí ní ọgbà eléwà, tàbí ibi tó dára gan-an nì, tàbí ibi tó fani mọ́ra, tàbí tó-- ibi tó ń wu ni gbé. Ibi tí àlàáfíà bá wà, tí ìgbádùn wà, tí ayọ̀ sì wà, ibẹ̀ ni a ń pè ní paradise. Inú mi máa ń dùn nígbà tí mo bá mọ̀ pé orúkọ tí àwọn òbí mi sọ mí ní iyẹn. Nítorí ó máa ń fún mi i ni ìgboyà pé, eh, orúkọ mi dára, ó dùn gbọ, àwọn èèyàn sì nífẹ̀ẹ́ láti máa bá mi rin. Páápàá jùlọ nígbà tí won bá gbọ́ pé orúkọ yẹn ṣọ̀wọ́n nígboro, kì í kàn ṣe ohun tí wọ́n kàn máa ń gbọ́ káàkiri. Ìtumọ̀ orúkọ mi nìyẹn. Tí a bá sì yí ṣàkíyèsí, ó wà nínú Bíbélì náà pé tó bá fi máa di ọjọ́ iwájú, orílẹ̀ ayé á di paradise. Ìyẹn ibi tó máa rẹwà, tí ó sì máa dára gan-an, gẹ́gẹ́ bí ìlérí tí Ọlọ́run ṣe fún àwa ọmọ aráyé. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn orúkọ mi pé ó dùn gbọ létí, ó sì dára ní ìtumọ̀.